Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí ayélujára, lórí Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi ní orí Íńtánẹ́ẹ̀tì ni pé mo máa ń fi àwọn kọ́kọ́rọ́ kan sí, kọ́kọ́rọ́ tí òyìnbó máa ń pè password wá. Mo jẹ máa ń fi àwọn ímeèlì mi náà si láti jẹ́ kí ìdáàbòbò rẹ̀ kó ni pọn, kó sì ní agbára. Bí àpèjúwe tí n bá ṣe àwọn ayé ìkọ̀kọ̀ mi ní orí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ́kọ́ fi kọ́kọ́rọ́ kan tí, kọ́kọ́rọ́ tí màá fi ti, màá wá tún wá fi kọ́kọ́rọ́ i ímeèlì mi náà sí, ó wá tún wá di méjì. Kọ́kọ́rọ́ tí màá tún fi si tó máa tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹta, o Ó ní kọ́kọ́rọ́ tí o bá Íńtánẹ́ẹ̀tì wá, ó wá jẹ́ kọ́kọ́rọ́ mẹ́ta tí màá fi ti. Bí mo ṣe máa ń dáàbò bo rẹ̀ nìyẹn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Bí mo ṣe máa ń ṣe ètò ìṣòro torí pé àárín àwọn ẹlẹgbẹ́ yẹn gbúdọ̀ mọ nǹkan tí èèyàn máa sọ torí pé ẹgbẹ́ ni gbogbo wa kò sí àgbà ní ibi bẹ́ẹ̀ àmọ́ àwọn àgbàlagbà wà níbẹ̀ o torí pé ẹlẹgbẹ́ kan tí a ń sọ yẹn bí a wà nínú agboolé kan tí àgbà wà níbẹ̀ tí ọmọdé wà níbẹ̀. Òun ni àmọ́ bí mo ṣe máa ń ṣètò ọ̀rọ̀ sísọ ni pé tí a bá ti fẹ́ sọ a máa jókòó a máa jọ sọ̀rọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì ní tìbínú bí tí kò ní sí ìjà bí mo ṣe máa ń sọ nìyẹn.